Kí ni, kí ni ìrántí ìgbà ọmọdé rẹ? Ohun tí mo rántí nígbà ọmọdé mi, nígbà tí mo wà ní ọmọdún mẹ́fà sí ọmọdún mẹ́wàá. Mo rántí wípé nígbà tí mo bá ti ìyá mi, tí wọ́n bá ti se ọbẹ̀ sí inú àwọ̀ ọ́ inú ìṣasùn, nígbà yẹn wọ́n ní kí n má tíì lọ nítorí pé ọwọ́ mi ò tí lè dé inú ìṣasùn wọn. Mo rántí àwọn mìíràn nígbà yẹn. Ohun tí ó sì máa wà ní ọkàn mi ni wípé ìyá yìí, pé á kò fẹ́ kí n mu ohun tí ó wù mí ní inú ìṣasùn. Boya ohun tí ó fà á ni èyí. Ṣùgbọ́n bàbá mi ní ìgbà mìíràn, yóò sọ fún mi wípé, "ọmọdé yìí, wàá tẹ̀lé mi lọ sí oko." Òju o ro mí wípé, "à, bàbá, mí wàá tẹ̀lé e lọ sí inú oko?" Ìgbà mìíràn tí bàbá mi bá ti dé láti oko, yóò sì sọ fún mi wípé, "ọmọdé yìí, jẹ́ ká lọ sí wá fún mi ní oúnjẹ láti jẹ nítorí pé òun, òun ti dé láti oko." Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti dé láti ilé ìwé, ní dédé bí agogo méjì ọ̀sán, wọ́n ó sì gbé igbá ọjà tí èmi fẹ́ lọ fi kiri. A lè wípé òun sì múra láti kiri lọ. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń kiri ẹ̀fọ́, èyí ni ti ń jẹ ewébẹ̀ tí a máa ń jẹ. Ìgbà mìíràn, mo máa ń kiri ilá, èyí ni ti ń jẹ́ draw soup. Ní ọ̀pọ̀ ìgbà, a lè wípé tí ń bá tà dára dára, tí mo wú ìyá mi lórí, yóò sì fún mi ní owó kékeré láti fi wú mi lórí wípé ọmọdé yìí, ohun tí ò ń ṣe fún mi ó dára. A lè rí pé inú mi ní ọ̀pọ̀ ìgbà ó máa ń dùn dára dára láti rí wípé ní ọ̀la, a ó tún lè múra ohun tí mò ń ṣe sí i. Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ohun tí mo rántí ni wípé ní ìgbà tí mo kéré lọ́pọ̀lọ́pọ̀, a máa ń ṣe eré ọmọdé. Èyí ni tí a mọ̀ sí eré òṣùpá, eré bojúbojú, eré ayò tita ní alaalẹ́. Ní ọ̀pọ̀ ìgbà, a lè wípé a ṣe múdé sí o. Àmúdé múdé, májè ó bọ ó. Àmúdé múdé. Ní ọ̀pọ̀ ìgbà inú wa àwa ọmọdé, ó máa ń dùn láti rí òṣùpá ní ìta láti lè ṣe eré ọmọdé kárakára. A ri wípé ohun tí ọmọdé mọ̀ ní eré òṣùpá ni wípé òṣùpá máa ń tan ìmọ́lẹ̀ fún wa láti wípé kí a fi-